Ìgbéjáde ní ibiṣẹ́ jẹ́, eh, ohun kan tó, tó jẹ́ ẹlẹgẹ́ tí kò dẹ̀ ṣe fi ọwọ́ yọbọ̀rọ̀ mú. Ó lè gbé ẹlòmíràn jáde kí ó di ẹjọ́ àti àrò tí ó má, máa sọ ní ibiṣẹ́. Èyí tó túmọ̀ sí wipé èèyàn gbọdọ̀ mọ nǹkan tí èèyàn n ṣe tí èèyàn bá fẹ́ gbé, eh, ẹni kẹni jáde. Èèyàn gbọdọ̀ fi ọgbọ́n ṣe nǹkan tí ẹmi mọ̀ ní. Ko n ṣe pé ó máa kan tìẹ́ dẹ̀dé ẹni tí ó ṣẹ̀ n dẹ ibiṣẹ́ àbí ẹni kan tí ó ti ń wò ní iṣẹ́ tipẹ́tipẹ́. O kan tí ẹ máa dedè gbé jáde. N o ro pé ọ̀nà tó tọ́ ní yẹ. Ǹkan tó tọ́ ní kó, kó ṣe, kó jẹ́ ẹni tó súnmọ́ tí àwọn èèyàn mọ̀ bíi irú nǹkan tó ń lọ láàárín yín tí kó tó di n pé ó gbé jáde. Ǹkan temí léro pé ó yẹ̀ ẹ́ omọ̀luábi niyẹn.

Èyí dá lórí ohun tó bá jẹ́, tó bá jẹ́ pé ìwádìí ṣíṣe lórí wọn, ó, ó ní ṣe pẹ̀lú iṣẹ́ tí a jọ ń ṣe pọ̀ tí mo dẹ̀ ní dì láti wá dì wọ́n fínnífínní. Kò sí ǹkan tó burú bẹ́ẹ̀ tí màá ṣe ìwádìí. Bò tó bá jẹ́ ìwádìí wípé kí máa tàn pínpín nípa ilé ayé wọn, ì, ẹni, mo rò pé kò jẹ́ ìwà tó dáa, mo, tí kò sì bá ẹ̀sìn mi gbẹ́sẹ̀ fún. Ih, ká máa tàn pínpín èèyàn láìṣe pé, ohun, ó ní ibìkan pa tó ti jọmọ́ iṣẹ́ tàbí tó jọmọ́ owó tá jọ dá pọ̀. Ìyẹn òun ṣe ìwà tó dá, kò dé n ṣe ìwà tó bá ọmọ lùàbí mú. Ní gbogbogbà ó, ó wà nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run pé ká má, ká má ṣe tan pínpín, ohun, ọmọ làkejì wa, ọ̀rẹ́ wa torí ṣé a le jẹ ẹran èèyàn, ó ní bí ó ṣe kọ sí inú ìwé mímọ́ bẹ̀. Èyí ni ìgbàgbọ́ tí èmi náà dé gbọ́ kánlẹ̀ wípé kò dáa ká máa tan pínpín alábàáṣiṣẹ́ pọ̀ tí kò bá ti jọmọ́ ǹkan tó jọmọ́ iṣẹ́.

Owó ní nǹkan tó máa ń dá èyí dúró, kó n ṣe pé owó wà ní ọwọ́ mi tara. Tó owo bá ti wà, kí ló wà nú kí n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun mí. Kò sí ǹkan tó dùn bí àrùn ibá, kí tówo bá ti wà kín kin yà ra náà ni. But, tí kò bá ti sí owó, a fi kí a máa wo ojú Ọlọ́run kí ń dè ara máa pọ́n èyí tó wà lọ́wọ́ mi, ká máa pọ́n lé, tii tí Ọlọ́run máa ṣe ọ̀nà ara. Tó bá dáa dáa mi, ó máa wùn mí kí n pàrọ̀ ẹ̀rọ ayárabíàṣá tó wà lọ́wọ́ mi, kí n pàrọ̀ è sì tuntun. Nǹkan tó tiẹ wun mí dáadáa ni, àgàà bo tí ẹ́ ṣe dé ìpa tí bọ́ọ̀sì nu oludé tún yẹn. Ó wà nínú ǹkan tó wà nínú nu ẹ̀rọ ngbami fún ọdún tuntun tí mo sì wo pé lágbára Ọlọ́run, ọwọ́ mi máa tó. Èyí ni nǹkan té mi n gbọ́ kàn lé tí mo sì ń nígbàgbọ́. Tó bá fi dáa dáa mi, ẹ̀rọ ayárabíàṣá mi o yẹ kí n máa pàrọ̀ ẹ̀ ní oṣù mẹ́ta àbó oṣù méjì, ó pẹ́ jù awárírú é rí oṣù mẹ́rin. Èyí tó wà lọ́wọ́ mi ti fẹ́ máa lọ ọdún kan, tí kò bá ti fẹ́ ma ju bèẹ lọ. Mo nígbàgbọ́ nínú Ọlọ́run pé nínú ọdún yìí Ọlọ́run máa ṣe àánú máa sì pàrọ̀ ẹ̀.

Gẹ́gẹ́ bí ọkùnrin, tó sì jẹ́ ọmọ tó wà ní àti ilẹ̀ Yorùbá, ó di dandan fún mi kí n, kí n, kí n gẹ irun. Bóyá kí n gẹ kó dán kolákolà àbí kí n rọra fá tó máa lọlẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ọmọlúàbí tí mo jẹ́. Àwọn ọkùnrin mìíràn wà tó jẹ́ pé, ẹ́, àwọn máa ń dirun ni. Láiṣe ìdílé oníṣàngó, èyí tí mi o sì ní ìgbàgbọ́ nínú. Nígbà tí mo dẹ́ṣẹ́ ọmọ ìdílé oníṣàngó, èwo wà ní kí n máa lọ ṣe irun. Èyí wà nínú ǹkan tó tako àṣà ẹ̀sìn. Àti gbogbo ǹkan tí mo, tí mo, tí mo ní ìgbàgbọ́ ní inu ẹ, ó tako pátápátá ni. Ó mu mi rántí ìgbàtí mo wà ní kékeré tí ìyá mi, ó máa ń fi abẹ́, abẹ́ lo máa ń bá mi fá orí mi dán. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ni lọ ilé-ìwé táwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ mi tán bẹ̀rẹ̀ sí ní máa fọwọ́ nà mí lórí. Èmi wò, mo kígbe fún ìyá mi pé, "à, ẹ wó èmi ò, èmi ò rò boya mo lè ṣe, mo lè máa fá irun dán mọ́ o" lówá di pé èmi na bẹ̀rẹ̀ síí màá lọ gẹ irun mi dédé. But ní ìsinyìí tí mo ti dàgbà, ǹkan to bá wù mí ni mo lè fi orí mi ṣe. Bó wù mí mo lè gẹ ẹ́ dán, bí ó dẹ̀ wù mí mo lè, mo lè rọra tépàì dé.

Èyí dùn láti dáhùn dáadáa torí ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, ó jẹ́ ojú ọjọ́ tí ó rà ṣe fẹ́rẹ́fẹ́. Ìgbà mí wà tó ó jẹ́ pé láti àárọ̀ ṣúlẹ̀, ohun ìmírùn ni máa wà. Mo máa ń fẹ́ràn kí òjò rọ̀ mọ́jú mọ́ ọjọ́ kejì àbí ìgbà mí dẹ̀ wá tí ó máa ti rẹ̀ mí. Bóyá mi o sùn fún nítorí ìkàwé mọ́jú mọ́ tí mo ti ṣe fún bíi ọ̀sẹ̀ kan tí mo máa fẹ́ sinmi nílé. Mo máa ń fẹ́ràn kí ojú ọjọ́ kó ṣe é fẹ́rẹ́ láti fẹ́ rọ òjò torí èyí máa ń jẹ́ kí orí mi wálẹ̀ ó sì máa ń jẹ́ kí inú mi dùn. Yàtọ̀ sí òjò sísun àbí mọ́ oṣù. Tó ojú ọjọ́ bá ṣe é fẹ́ rọ tó fẹ́ràn òjò, ó máa ń fa ìfarabalẹ̀ ara tí ara máa balẹ̀ dáadáa. O dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn torí ó máa ń jẹ́ kí ọkàn mi kó, kó mọ̀ nǹkan tí mo bá ṣe lọ́wọ́lọ́wọ́ lásìkò yẹn.

Bó ṣe jẹ́ n pé, ẹ̀ n, nǹkan kan wà tí mo fẹ́ràn nípa odò. Láti ìgbà tí mo wà ní kékeré, mo fojú kan odò, títí tí mo fi dàgbà. Tí mo ti tó, tí mo ti tó bójú tó ara mi, mo ti bẹ̀rẹ̀ sí máa fojú kan odò. Èyí túmọ sí wípé mi ò tí ì dé ìdí ǹkan tí máa fi gùn ọkọ̀ ojú omi rí. Ọkọ̀ ojú omi jẹ́ ǹkan kan tó wù mí láti gùn. Bó jẹ́ inú ọdún yìí lágbàrá Ọlọ́run, tí máa ṣe fi, tí máa gùn láti inú kan sí-- bó tí ẹ ṣe ìlú kan sí ìlú òmí, bó tí ẹ jẹ́ kí ǹkan tí ẹ gùn, kí ǹkan tí ẹ fi mọ́ ọ́n, bó ṣe máa ń rí, kí, kí emi náà lè mọ bí inú àwọn èèyàn ṣe máa ń dùn tí wọ́n bá wà lórí omi. Nítorí omi jẹ́ ǹkan kan tí mo fẹ́ràn gidi gan. Èyí ni mo rò wípé kí ni, mo ti gùn rí ó lóòótọ́, bọ ó jẹ́ ǹkan tó wù mí lọ́kàn láti gùn, tí mo sì mọ̀ pé màá gùn láìpẹ́.

Ah, eh, mò rò pé èyí ṣe é ṣe nínú ẹbí mi o. Ah, láti ìgbà kékeré mi ni mo ti máa ń jẹ ẹran. A máa jẹ ẹran fọ́ egungun, fọ́ gbogbo agbárí egungun àti egungun nǹkan tó bá wà pẹ̀lú ọdọ páa páà. Ooo, mo rò pé àwọn tí, o, tí wọ́n kọ́ tí wọ́n o jẹ ẹran ó ní ìdí tí àwọn fi ń ṣe tọ́dọ́ tí wọ́n bẹ́. Eh, àwọn náà sì gbọdọ̀ rí ìdí tí àwa ta fẹ́ràn ká máa jẹ ẹran, tí a fi fẹ́ràn ẹran jíjẹ. Mò rò boya nkankan wà nínú ẹran, a ń jẹ ẹran àbí aìjẹ ẹran. Àwọn mi, ìdí tí mòókìí fi ń jẹ ẹran ni pé, wọn nígbàgbọ́ pé pípa o sì máa ń pa ẹran o mú ẹhm dídà ju ọmọ ènìyàn wa. Ni tí a bá wo ti oko táwọn náà ń jẹ náà bí ẹ̀fọ́ ni. Àwọn igi kan ló wà níbẹ̀. Àwọn igi sì lọ dáàbò bò wá ni ilé aiye. Kílódé tí wọ́n ò ro ti àwọn igi yẹn náà káwọn náà ṣọlá sọ pé o dáa, a jẹ ẹfọ mọ́ o. Ǹkan tó fi lé mú kí èèyàn máa ṣe ṣe ohun náà ni o máa mú kó má ṣe ṣe kí àwọn tá jẹ ẹran ká mọ́ máa jẹ́ ká máa jẹ ẹran. Mo ò ní ẹni, mo ò ní kankan pẹ̀lú wọn. But mo nígbàgbọ́ pé oníkálukú ló mọ nǹkan tó ń ṣe.

Kò sí àkókò kan àbí ìgbà kan tí mi ò fẹ́ràn nínú ọdún. Àkókò mí lé wa tí mo máa fẹ́ràn jù èmi lọ, but èyí dá lórí bí ǹkan bá ṣe rí nínú ọdún yẹn. Ìgbà mìí wà, ati ìbẹ̀rẹ ọdún léèdùn kó dánmọ́rán, kó di àárín, kó rí bákan bákan, kó dẹ̀ yìn, kó dùn. Ìgbà mì, èèyàn ò le sọ pé báyì bákan lọ́dún kan ṣe máa rí àbí bámiì ní ọdún mìíràn ṣe máa rí. Kò ń ṣe ǹkan tí a lè fi ẹhm ọwọ́ tààrà sọ pé báyìí leleyi ṣe máa n rí o, báyìí ni tóuń ṣe máa rí. But ó ní àwọn àsìkò kọ̀ọ̀kan tí ó máa ń sábà jásí wipé ó máa ń mú ìdùnnú àti ayọ̀ bá mi nínú ọdún. Àwọn àsìkò bí ta bá ti ń di ehn oṣù kẹta, oṣù kẹrin, oṣù karùn-ún, oṣù kẹfà àti oṣù kẹwàá. Àwọn irú àsìkò yìí máa ń mú ìdùnnú púpọ̀ bá mi. Mo mọ̀ ìdí tó dé, mo ṣá, bóyá àkọsílẹ̀ ọlọ́run ni. But mo fẹ́ lè sọ pé àwọn ni oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, àkókò tí mo fẹ́ràn jù nínú ọdún.

Ah! Ìbéèrè ńlá le léyìí o. Kèké jẹ́ ohun kan tí ọ̀hùn mímọ̀ gùn yen o jẹ́ ohun kan tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí mo le gbàgbé ni kí n tó mọ kẹ̀kẹ́ gùn. Ó ní àsìkò kan tí mo wà ní kékeré, àwọn ẹlẹgbẹ́ mi mọ bí won se ń gun kẹ̀kẹ́. Ìgbà mìíràn won máa san pé tógun bá wọ̀lù tí won ba fun onikalukù ní kẹ̀kẹ́ láti gun, wípé èmi nìkan ni ó máa ku lẹ́yìn ìgbà tí mi o mọ kẹ̀kẹ́ gùn. Èyí máa ń fa ìkórìíra ọkàn fún mi. A ti máa ń lọ sí ibi tí wọ́n ti máa ń fi kẹ̀kẹ́, tí wọ́n ti máa ń yá kẹ̀kẹ́ gun tí a máa sanwó. Bí mo ń ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, mo n mọ̀ gùn díẹ̀díẹ̀. Bí ó ṣe di ọjọ́ yìí tí mò ń gun kẹ̀kẹ́, mo wa fẹ́ máa mọ bí ṣe màá máa gùn lórí ìdúró. Mo ṣe orí ìdúró, kẹ̀kẹ́ fẹ́ ṣubú, mo sáré jókòó padà. Bí ó ṣe di lẹ́ẹ̀kejì tí mo ti dan wó, orí ìkọ̀ọ̀kan náà lò tun ṣe. Ìgbà tí mo máa dán lẹ́ẹ̀kẹta, mo ṣe ṣubú tí mo fi kùn gùn níyen. Ìgbàgbe ikán yìí jẹ́ nǹkan tí mò lè gbàgbé kí ó tó di pé wọ́n, but Bẹ́ẹ̀ ni lọ́wọ́ yii, mo mọ kẹ̀kẹ́ gùn.

Mo lerò pé ọjọ́ kan wà tí miò kí n ka ìwé, ìgbà tó jẹ́ pé olùkọ́ ṣìní mi. Mo dè ṣi wà ní ilé ìwé yunifásítì, kó sí ojúmọ́ kan kí mò kọ ìwé bó tí ẹ jẹ́ pé kíka wọn ju ara wọn lọ. Ìgbà mìíràn wà mò lè fi gbogbo ojúmọ́ kàwé, ìgbà mìíràn sì wà toṣi jẹ́ pé, ẹ́ẹ̀, bóyá kíkọ́ tì ẹ kọ rán pẹ́ tí ìwé kíkọ́ ó wá sí ẹ ara. Dugbon mò lerò pé ó ní ìgbà kan tí mò kí n ka ìwé. Ìwé jẹ́ ǹkan tí ó dáa fún ọjọ́ iwájú àti ìdàgbàsókè ẹni tí ó sì máa ń múni táyọ láàárín àwọn ẹgbẹ́ ẹni. Ìgbà ò ní àsìkò kan ní ìgbà tí mò ṣe wà ní èwé tí, ẹ́ẹ̀, ẹ́ẹ̀, àyíba àbí ìkórìíra ọkàn tí ó jẹ́ kò dàbí ẹni pé ó mọ ẹ̀gbẹ́ pé ìgbà tí ó di bi ẹni pé mò mọ ìwé ká tí mò sì mọokọ, àwọn èèyàn bẹ́ẹ̀re sì máa fẹ́ràn mi tó ń kórè mí. So ìwé kíkà jẹ́ ǹkan pàtàkì nínú ìgbésí ayé todo temí, so ó jẹ́ ǹkan tí mò máa ń ka ní ojúmọ́

Ah! Mo, mo kìn jẹ́ kí fóònù mi gbóná kí n tó gbe jù le. Eh, kó n ṣe gbogbo ìgbà ní, ìgbà mìinwa tí mà wà nínú, èyí máa ń fa kí fóònù máa gbóná kó ń ṣe lọ́wọ́ títẹ̀. Bọ̀ ní torí abẹ́ òòrùn tí mo wà tí èyí sì le fa kí àwọn, kí gbogbo ǹkan èmi gangan fún ara mi tí mo ní fóònù tó máa gbóná kó ń ṣe gbogbo ìgbà ló máa ń jẹ́ títẹ̀ ló máa ń fa ìgbóná fóònù. Ehn, èyí tó pọ̀ jù nínú ẹ̀ ni kí bóyá kí n máa tẹ̀ tí bá ń fi iná ṣe lọ́wọ́ àbí kí n máa tẹ̀ nínú òòrùn, bóyá mo ní ǹkan láti ṣe àbí mo ní ǹkan láti rà tí ó òòrùn sì mú jọjọ tí mò sì ní àǹfààní láti bọ́ sí abẹ́ ibòji. Ìgbà yìí ni mò máa ń fi ni mo lè tẹ̀ tó lè fa gbígbóná fóònù.

Iyi ta ti ọmọ ẹnu lé ti ẹni mu ni mo fẹ́ràn jù torí ní àkókò tàwà yìí àti ní ó ti fẹ́ jó wípé àwọn tó ń pèsè ẹ̀rọ tí mo fi ń ṣe data wọ́n ti fẹ́ gba aṣọ lọ́rùn mi. Data tí mo máa ń lò lọ́ṣe máa ń dá lórí pé ó, ó máa ń tó bí gígi ogún, ìgbà mí ò sì máa ń ju bẹ́ẹ̀ lọ. Ìkọ́ tó máa ń fà ní wípé àsìkò nígbà púpọ̀ ni o máa ń jẹ́ pé òun ẹ̀rọ ayélujára, ìntánẹ́ẹ̀tì ni mo má wà ní gbogbo ìgbà tí ó sì jẹ́ pé àwọn iṣẹ́ tí mo ní láti kọ́ lórí ẹ̀rọ ayélujára iná ni màá ti wò tí ó máa fi ye mi. Èyí máa ń fà kí fóònù mi kó máa jẹ́ ẹ̀hún data púpọ̀. Ìkọ́ tó fà niyen irú tí a bá ń ní ká wo irú iye data tí mo ń lo lọ́ṣe ó máa tó bí ogún sí ọgbọ̀n.

Ah! Dájúdájú mo ní aṣọ òtútù. Ẹ, ibi tí mò ń gbé tó ṣe ibi tó ṣe ibi ilé ìfẹ́ jẹ́ ibìkan tí mo mọ̀, ó máa ń ní, hm, àdàmọ̀dé ojooj'ọ́. Ìgbà mìíràn wà tí ó bá máa gbóná, á gbóná gidi gan, tó bá dẹ́ máa tutù, á tutù jọjọ ju. Èyí máa ń fa kí èèyàn ní aṣọ fún oríṣiríṣi ojooj'ọ́. Aṣọ, aṣọ òtútù tí mo ní ó tóbi mẹ́ta, àmọ́ mo mọ bí mo ṣe ṣe gbogbo ẹni tí mo ti dá, gbogbo ẹ nu. Bóyá nípa ai bìkítà mi àbí níbi tí mo ti ń kẹ́rù láti ilé wá sí ilé ẹ̀kọ́, òun lo máa fa èyí tí ó wuń kún jẹ. Mo ṣàmọ̀ pé púpọ̀ nínú àwọn aṣọ òtútù mi ni mo ò rí mọ́. Èyí tí ó sì wà ní bibai, ẹ̀ẹ̀kan kan náà ni mo máa ń wọ̀. O tun dojo tó tutù bá ti mú ní, kò ṣe èyí tí mo máa wọ̀ ní gbogbo ìgbà.